Ìbéèrè yìí ó jẹ́ ìbéèrè tó dára. Alákọ̀ọ́kọ́ ni pé kí là ń pè ní iṣẹ́ ọ̀fẹ́? Ìbéèrè náà sọ wípé ṣe o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Ohun tí ó wọ́n jù ni láti fún ẹni tí ènìyàn bá fẹ́ràn ní àkókò ènìyàn. Nítorí pé àkókò jẹ́ ohun tí kò ṣe é rí padà. Tí àkókò kan bá ti lọ, kò sí ohun kan tí a lè ṣe láti fi ra àkókò náà padà. Ẹnikẹ́ni tí a bá ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún, ohun tí a fún wọn ni àkókò kan nínú ìgbésí ayé wa. Èyí ni ó fi ṣe pàtàkì wípé ẹnikẹ́ni tí èèyàn bá fẹ́ ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún, ó gbọdọ̀ jẹ́ ẹni tó jẹ́ ẹni tí ó mọ́ oore, tí kò kì í ṣe aláìmọ́ oore. Nítorí pé àkókò ayé wa la fún wọn tí a kò ṣe gba ohun kan ní orí rẹ̀. Láti padà sínú ìbéèrè tí ó wà ní ojú òǹkà mi, tó ní ṣe o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Bẹ́ẹ̀ni, láì tí ẹ mọ oyè gbà. Nígbà tí mo wà ní ilé ìwé ìmọ̀ ẹ̀rọ tí wọ́n ti ń kọ́ bí a ti ń ṣe nípa iná mọ̀nàmọ́ná àti iná tá ń tàn sínú ilé. Nígbà náà mo jẹ́ ẹni tí òye ye ní ọ̀pọ̀lọpọ̀ èyí, mo sì máa ń fi ìmọ̀ mi kọ́ àwọn ènìyàn ní ọ̀fẹ́. Nígbà náà, wọn ó kó àwọn akẹgbẹ́ mi jọ tí wọ́n ní ìdámú kan tàbí ò mìíràn nípa ẹ̀kọ́ tí olùkọ́ wa kọ́ wọn ní ilé ìwé nígbà náà. Wọn ó sì kó won jọ́ láti tún wọn kọ́ ní ìparí ọ̀sẹ̀ tàbí pápa nígbà mìíràn ní àárín ọ̀sẹ̀. Ó ṣe é ṣe kó jẹ́ bí ọjọ́rú tàbí bí ọjọ́bọ̀ tàbí nígbà mìíràn kó jẹ́ pé ọjọ́ àbámẹ́ta, èyí tó jẹ́ bí òpin ọ̀sẹ̀. Wọn ó kó won jọ́ tí mo ní máa sì ṣe aláyé àwọn ibi tí kò yé wọn nínú ẹ̀kọ́ náà fún wọn ní àsìkò náà. Kì í sì ṣe eléyìí nìkan, ní ọ̀pọ̀ ìgbà tí n bá ṣi parí ètò ẹ̀kọ́ yìí pẹ̀lú wọn, ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹgbẹ́ mi nígbà náà máa ń dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ nítorí pé àwọn ibi tí olùkọ́ wa ò kí ń kọ́ wọn dé nígbà náà, mo máa ń kọ́ wọn dé ibẹ̀ tàbí bápa kí n tó kọ́ wọn ju bẹ́ẹ̀ lọ. Nípa, bá bá ń sọ̀rọ̀ nípa iṣẹ́ ọ̀fẹ́, iṣẹ́ ọ̀fẹ́ pín sí oríṣìíríṣìí. Àwọn iṣẹ́ ọ̀fẹ́ mìí ó dára láti ṣe nítorí agbègbè wa. Bá bá rí tí ojú ọ̀nà tí omi ń gbà bá dọ̀tí, wà kò nílò láti pe ẹnikẹ́ni láti wá ṣiṣẹ́ yìí. Àwa fúnra wa lè jókòó tì láti ṣe, láti jẹ́ kí ojú ibi tí ọ̀gbàrà ń gbà kọjá kó má ṣe ohunkóhun tó di ara àpẹẹrẹ iṣẹ́ ọ̀fẹ́ lelèyi tàbí bá bá rí nínú agbègbè wa, bá bá rí ibi tí òko ti kún bo ilé tí ó sì lè fi ààyè sílẹ̀ fún àwọn ẹranko olóró láti farapa mọ́ síbẹ̀ bíi àkééke, bíi ejò olóró. A lè san àwọn oko yìí láti jẹ́ kí a rí pé kò sí ohunkóhun tí ó farapa mọ́ láti wá ṣe wá níjàǹbá tàbí láti wá ṣe àwọn ọmọ wa níjàǹbá. Ara àpẹẹrẹ iṣẹ́ ọ̀fẹ́ lelèyi ní ìgbà mìíràn ewẹ̀, àwọn ibi tí omi ń rogun sí tí ó lè fààyè sílẹ̀ fún rẹ̀